Mo fẹ́ràn kíkọrin nítorí, ṣùgbọ́n mi n ṣe akọrin ògo. Ṣùgbọ́n mo fẹ́ràn kíkọrin gẹ́gẹ́ bí mo ṣe ṣèti sò tẹ́lẹ̀, ní pé orin jẹ́ àwọn ọ̀nà tí ó pé mo fi máa yin Ọlọ́run lógo. Nítorí náà, mo fẹ́ kí mi, mo fẹ́ràn kíkọrin ní gbogbo ìgbà láti yin Ọlọ́run lógo àti wípé tí bá ń kọrin, ó ń jẹ́ kí n fi ẹ̀dùn ọkàn mi hàn sí Ọlọ́run ní gbogbo ìgbà.

Mi ò kí ń fín túràrí nítorí pé kò bá ẹ̀sìn mi lọ àti pé àwọn tó máa ń fín túràrí àwọn bíi kẹ́rúbù, ṣẹ̀ràfù, kátòlìkì, àwọn tó ń wọ aṣọ funfun àwọn báyẹn ló máa ń fín túràrí lọ́dẹ̀ máa ń ṣé nnkan tó fí ń lo túràrí ní gbogbo ìgbà. Nítorínà èmi ò kí ń fín túràrí rárá àti rárá.

Abí ẹ̀ mi ní oṣù kẹta nínú ọdún, ọjọ́ karùn ún, ó jẹ́ ọjọ́ ìsinmi, òun ni ọjọ́ tí a bí mi. Nítorí náà, èyàn bíi tèmi la ńpè ní Abọ́sẹ̀dẹ, àwọn tí a bí ní ọjọ́ ìsinmi.

Àwọn Yorùbá máa ń sọ wípé owó o kì í n tó olówó. Èyí túmọ̀ sí pé kò sí bí eye tí olówó lè máa gbà tàbí kó máa rí, kò lè tó. Kí nìyẹn túmọ̀ sí fún èmi ni pé kò sí bó ṣe lè jẹ. Mo sì fẹ́ rí dájú pé mo rí owó tó ju owó lọ. Nítorí náà mi lè sọ n pé owó tí mò ń gbà óo tó, nítorí pé mo fẹ́ rí owó sí tó pọ̀ jaburata.

Ó ti pẹ́ díẹ̀ tí mo yẹ ẹyín mi wò nítorí kò sí ǹkan kan tó ń ṣe ẹyín mi náà àti pé èmi jẹ́ èèyàn tó jẹ pé ó máa ń tọ́jú ẹyín mi ní ojoojúmọ́. Nítorí náà, kò fàyè gbá pé kí n ní ìdí láti ṣẹ́ pé kí n sọ pé kí èèyàn tàbí dókítà tó máa ń wo eyín láti wo ẹyín mi.

Orí ò kí n fọ́ mi nítorí pé mo máa ń rí dájú pé mo sùn dáadáa, mo dẹ̀ jẹ oúnjẹ tàbí pé mo ṣe àwọn nkan tí ó ní jẹ́ kí orí fọ́ mi. Ọlọ́run ní jẹ́ àtẹ̀rí òògùn orí fífọ́ nítorí kí ó ṣe ǹkan tó dáa fún ènìyàn láti jẹ́ kí orí máa fọ́ ṣá.

Mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́. A ní àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ titi wọn ni pé kí wọ́n máa kọ ìròyìn. Ìròyìn kíkọ kò ń ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. Àti wí pé àwọn ẹlòmíràn gan wọ́n máa ń lọ sí ìwé gíga láti kọ́ bí a ṣe ń kọ ìròyìn. Nítorí náà èmi mọ bó ṣe ń ṣe ìṣirò ṣùgbọ́n mi mọ bí a ṣe ń kọ ìròyìn.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò ní ilé iṣẹ́ de bí i pé mo le sọ pé mo fẹ́ fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Ṣùgbọ́n mo ti ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan rí tí ó jẹ́ pé mo rí i dájú pé a fún, a máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, pàápàá jùlọ ní àkókò Kérésìmesì àti àkókò àwọn ọdún kan.

Èmi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Ǹkan tó lè jẹ kí ara mi kó ba mi sọ̀rọ̀ lórí oúnjẹ kò jú wípé tí n bá, tí n bá jẹ oúnjẹ yẹn lájẹ jú. Ṣùgbọ́n pé kí n wá jẹ oúnjẹ níbi tí n kó wá jẹ́ pé ó di nǹkan mi, ò, kò sábà wọ́pọ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Kò sí ìgbà kankan tó jẹ́ pé mo rin ìrìn àjò fún ibi iṣẹ́. Ìgbà tí mo ti e n bá àwọn ènìyàn siṣẹ́, kò n ṣe ìgbà ti o je pé mo rin ìrìn àjò kankan. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe nígbà náà kò n ṣe iṣẹ́ tó nílò fún láti jẹ́ pé kí èèyàn rin ìrìn àjò rárá àti rárá. Ó jẹ́ iṣẹ́ tí èèyàn lè ṣe pẹ̀lú kọ̀mpútà alágbèéká rẹ níbikíbi.

Ní gbogbo ọdún ìbẹ̀rẹ̀ ọdún, a máa ń kọ gbogbo ènìyàn ní nǹkan tuntun láti jẹ́ pé kí a mọ̀ àti kí a ba lè ṣe ní ọdún náà ní ibi iṣẹ́. Èyí jẹ́ ọ̀nà tí àwọn ará ibi iṣẹ́ ṣe máa ń mọ ojúlówó ohun tó ń ṣẹlẹ̀ ní àgbàláyé ní ọ̀nà ìlànà iṣẹ́ tí à ń ṣe.

Bẹ́ẹ̀ni, dáradára mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, nítorí mo mọ̀ pé ojú ló ń rí ojú ṣàánù àti pé tí ẹ bá rán'yàn lọ́wọ́ ní ọ̀nà kan tàbí òmíràn, a máa ran ẹni náà ní ọwọ́. Ìrànlọ́wọ́ kẹ̀dẹ̀ rèé, kò pin sí ojú kan. Èmi ní ìgbàgbọ́ wípé ó jẹ́ ohun tó dára láti ran ẹlòmìíràn ní ọwọ́.

Nítòótó a ní ojú òpó ayélujára ṣùgbọ́n wọ́n pọ̀ jaburata, wọ́n sì pọ̀ tó bí i tó bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí àalékà. Wọ́n pọ̀ gidi gan an ni. Òpó ayélujára wọ́n wà ní orísìírísìí fún àwọn ènìyàn tí wọ́n ń lò. Wọ́n ń lò ó fún orísìírísìí ǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ àgó ọwọ́. Èmi fẹ́ràn àgó ọwọ́ gidi gan an tó fi díwẹ́ pé ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ọmọkùnrin tí a bá wọ ṣọ́ tan àgó ọwọ́ wà lára àwọn nǹkan tó jẹ́ pé mo máa ń wọ̀ láti rí mọ́ àkókò àti wípé láti jẹ́ kí èèyàn wò dáradára tí èèyàn bá jáde. Àgó ọwọ́ jẹ́ lára àwọn nǹkan ohun ẹ̀ṣọ́ tí èèyàn máa ń wọ̀

Sí sunkún kò ṣe ohun tó dára. Ọlọ́run alágbára kò ní jẹ́ ká rí ohun tí ó jẹ́ kí a sunkún. Èmi gẹ́gẹ́ bí ọmọkùnrin, wọ́n máa ń sọ pé ibi tó bá ti lé la máa ń bá ọmọkùnrin. Èyí tún mọ̀ sí pé kò sí pé eèyàn máa fi bó ṣe nǹkan ṣe dùn sí ara. Ṣùgbọ́n ẹkún kò lè eeyan. Kò sí nǹkan tí ẹkún lè ṣe. Nígbà wo ni ó kẹ́yìn tí mo sunkún? Boya nígbà tí nǹkan ti kò da kan tó ṣẹlẹ̀ bí ọdún mẹ́ta àbí méjì sẹ́yìn lọ.

Nígbà kan rí ní ibi iṣẹ́ kan tí mo wà, mo máa ń ṣe ìpèjáde bo ya nì ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta ní ọdún láti jẹ́ kí ó jẹ́ àǹfààní láti fi ohun tó ń ṣẹlẹ̀ ní ibi tí mo ti ń ṣiṣẹ́ hàn. Èyí jẹ́ ọ̀nà tí a fi ń ṣe igagágbà ní ilé iṣẹ́ yìí kí gbogbo àwọn èèyàn ba lè mọ oun tí o mọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí àgọ́ ní osoosù. Èyí jẹ́ àkókò tí a máa ń lọ láti gbàdúrà, láti, láti wòjú Ọlọ́run, láti ṣe àwọn nǹkan tí jẹ pé a lè ṣe níbi tá ń gbé, tá a bá ń jáde, tá a ń lọ ibi iṣẹ́, tá a ń ṣe gbogbo nǹkan mìíràn. Àgọ́ tí mo máa ń lọ ó jẹ́ ibi tó jìnnà réré, ibi tó jìnnà gidi gan. Máa lọ síbẹ̀ láti ṣe, láti ṣe ìṣe, ṣe gbígbàdúrà àti wi woju Ọlọ́run.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ torí pé ẹni tó bá ránilọ́wọ́ ní ẹ̀ni yóò rí olùránilọ́wọ́ náà ní ọ̀la tàbí ní gbogbo ọ̀nà tó bá ń wojú ọlọ́run fún ìrànlọ́wọ́. Pàápàá jùlọ láti ṣe ìrànwọ́ àkọ́kọ́, ó jẹ́ ǹkan tí ó jẹ́ ìwà tó da fún ọmọ olúwàbí láti máa ṣe. Ní gbogbo ọ̀nà lèyàn lè fi ṣe ìrànwọ́ àkọ́kọ́ bóyá kí èyàn pe ẹni tó lè ṣe ìrànlọ́wọ́ yẹn láti ránilọ́wọ́ tàbí láti rán ẹni náà ní ọwọ́. Ìrànlọ́wọ́ jẹ́ ǹkan tí ó dára fún ènìyàn láti máa ṣe fún gbogbo èyàn tó bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tàbí ẹni tí èyàn bá bá pàdé.

Igbóná jẹ́jẹ́ wo ni mo fẹ́ràn nínú yàrá mi. Tí n bá fẹ́ kí inú yàrá mi gbóná mo máa ń rí dájú pé fèrèsé abala ọ̀tún mi wọ́n ó ṣí sílẹ̀ fún ìgbà kan kí òun kó bá lè tọ́ná wọlé dáradára. Tí elé bá ti ṣẹlẹ̀, yàrá yìí máa gbóná, mo sì máa fẹ́ràn rẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n jó, pàápàá jùlọ tí n bá jó, mo máa ń jó ní ilé ìsinmi nílé ìsìn dáradára ní ọjọ́ ìsinmi. Ijó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí Ọlọ́run tó fẹ́ràn láti jẹ́ pé èèyàn máa ṣe fún. Nítorí náà, èmi máa ń jó sí Ọlọ́run dáadáa tí a bá ń kọ orin ìyìn sí Ọlọ́run ní ilé ìsìn.

Èmi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ nítorí pé èèyàn o lè gbáa ní, èèyàn kò ṣe gbogbo ènìyàn, irú ènìyàn pọ̀ yantura, ṣùgbọ́n irú Ọlọ́run kò sí. Èmi ní ìgbàgbọ́ wípé kí èèyàn mọ Ọlọ́run fúnra rẹ̀, kó sì sin Ọlọ́run nínú pẹ̀lú inú mímọ́, pẹ̀lú àti àyà funfun. Kò sí bí ènìyàn ṣe le jẹ́ ta lè fi wí Ọlọ́run. Ọlọ́run nìkan, òun lọ́ba tó lágbára tó sì le ṣe ohun gbogbo. Nítorí náà èmi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ bí ó ṣe kí èèyàn ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run alàgbára.

Mo máa ń ṣiṣẹ́ ní àti ilé, kí n tí ẹ sọ pé ní gbogbo ìgbà ní ọ̀pọ̀ yanturu ìgbà àti ilé ni mo ti máa ń ṣiṣẹ́. Ó jẹ́ ǹkan tí èmi fẹ́ràn. A ní láti ṣe kiràkàtà láti máa lọ sí ilé iṣẹ́ kí a tó lè ṣiṣẹ́. Pẹ̀lú komputa àgbéká, pẹ̀lú íńtánẹ́ẹ̀tì a lè ṣiṣẹ́ láti ibikíbi láìṣe wàhálà àti láìṣe làálàá.

Èmi ní gbàgbọ́ wípé tí ìṣòro bá dojú kọ ni kí ẹ̀yàn gbádúrà nípa rẹ̀ àti wípé gbogbo ìṣòro tó bá dojú kọ ènìyàn, ó lè jẹ́ àtẹ̀gùn lọ sí ibi gíga. Nítorínà kí ẹ̀yàn wo ìṣòro yi finifini, kó sì wo ọ̀nà tó lè fi da dúró àti láti borí rẹ̀. Nígbà mìíràn tí ìṣòro bá ṣẹlẹ̀ ní ibi iṣẹ́, ó jẹ́ àkókò tí ẹ pé ẹ̀yàn gbọ́dọ̀ wo ara rẹ̀ láti jẹ́ pé kó ṣiṣẹ́ lórí ara ẹ̀ kó dẹ̀ ṣe dáradára si.

Bí mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́, ó jẹ́ àkókò tó yẹ pé èmi máa lò láti sinmi, láti ṣe àwọn nkan tí mo fẹ́ràn. Ó tì jẹ́ àkókò tó yẹ pé a máa jáde láti rí àwọn ibi tuntun. Nítorí pé tí èèyàn ó bá ṣe eléèy, ẹrú àti wàhálà iṣẹ́ yóò wà ní orí àti ọkàn èèyàn.

Bẹ́ẹ̀ni mo jẹ́ èèyàn tó máa ń jí ní kùtùkùtù nítorí mo ní ìgbàgbọ́ wípé tí èèyàn bá jí ní àárọ̀ kùtùkùtù kó ṣe iṣẹ́ tí ó fẹ́ ṣe láìṣe bí ọ̀lẹ, ẹ̀yẹn máa mọ̀ n pé òun ń ṣe ohun tó dára fún ayé rẹ̀. Jíjí ní àárọ̀ kùtùkùtù ó jẹ́ nǹkan tí èmi féràn gidi gan. “Tí iṣẹ́ ò bá pẹ́ ni, a kì í pẹ iṣẹ́.” Yára ṣiṣẹ́ ọ̀rẹ́ mi.

Ìlànà ì-pọ́wọ́ lọ́wọ́ mi, ó jẹ́ ọ̀nà tí ẹ pé èmi má ń fún èyàn lówó láti jẹ́ pé kí wọ́n bá lè bá mi polongo tàbí láti ṣe ìpolówó ì-pọ́wọ́ lọ́wọ́ ni. Torí pé ó láwọn èyàn tó yẹ pé wọ́n mọ eléyìí iṣẹ́ dáradára tí mo nílò láti ṣe ohun yìí fúnra ara mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdánì nítorí pé ẹni tó bá ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ní àkókò ìgbádùn. Eré ìdánì jẹ́ àkókò to jẹ pé mo máa ń ṣe eré ìdánì ní àkókò tó bá jẹ́ pé mo ò ṣe àwọn nǹkan kan. Èyí de máa ń ràn mí lọ́wọ́ láti mọ̀ láti gbòrò ọgbọ́n mi àti ìmọ̀ mi. Eré ìdánì tí mo máa ń ṣe ó máa ń jẹ mọ́ ṣíṣe ọ̀rọ̀, sísọ ọ̀rọ̀ àti wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí mo fi máa ń ronú jinlẹ̀ láti lo ọ̀rọ̀ àti láti ṣe ko ọ̀rọ̀ sílẹ̀.

Mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá nítorí pé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó yẹ kí n ṣe eléyìí, mo ní àwọn nǹkan mìíràn tó ṣe pàtàkì tí mo gbọdọ̀ ṣe. Àkókò iṣẹ́ àti àkókò eré, pàápàá jùlọ àkókò eré tí mo tiẹ ni ní àkókò tí a wà yìí kò n ṣe iyí tí mo lè lọ fi ṣe pé mo fẹ́ fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Mo ní àwọn ohun tó po yanturu tí mò ń ṣe tó sì ń gba àkókò mi ní ìsìn yìí.

Èmi fẹ́ràn ọjọ́ ìsinmi nítorí pé ó máa ń fún ni láyè láti sinmi àti ọjọ́ àbámẹ́ta ó máa ń fún 'yàn láyè láti sinmi láti bá ẹbí sọ̀rọ̀, kaa ṣeré, kaa jáde. Èyí jẹ́ àkókò tó lè jẹ́ kí èyàn fi ra rẹ̀ lọ́kàn balẹ̀ nígbà tí èyàn bá ti ṣiṣẹ́ láárín gbogbo ọ̀sẹ̀ tán.

Mio ti lè ẹni kankan kúrò ní iṣẹ́ ri. Èmi ò nífẹ̀ẹ́ sí pé kí a lé èyàn kúrò lẹ́nu iṣẹ́ àfi tí ó ba jepé ẹni náà kò mọ ohun tó ń ṣe tàbí kò fẹ́ iṣẹ́. Ó jẹ́ ọ̀lẹ pọ́nńbélé, ẹni tó bá jọ́lẹ̀ kò lè, kò lè ṣiṣẹ́, kò sì lè rí owó gbà. Èyí jẹ́ ǹkan tí kò dára rara àti rara. Nítorí náà mi ò, èmi ò fẹ́ràn kí a lẹni ní ẹnu iṣẹ́ afẹ́eyan tí ò bá mọ ṣẹ́ ṣe tàbí tó jẹ́ ọ̀lẹ pọ́nńbélé.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Èmi ní ìgbàgbọ́ wípé alábàáṣiṣẹ́pọ̀ wọn jẹ́ èèyàn tó rẹ pé tí iṣẹ́ bá, tá bá nílò láti ṣe iṣẹ́ a óò ṣiṣẹ́. Tí àkókò èrè bá sì ṣẹlẹ̀ a ó sì ṣèrè papọ̀. Èmi máa ń jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé iṣẹ́ ni ògùn iṣẹ́, tí iṣẹ́ ò bá pẹ́ ni a kì í pẹ́ iṣẹ́, a ó ṣiṣẹ́ tí a bá ti ṣiṣẹ́ a sì lè wá ṣèrè. Mo sì máa ń jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ nínú ara wọn pé wọ́n lè ṣe iṣẹ́ wọn, wọn kò nílò ẹni kankan láti sọ fún wọn ní ìgbà àti pé ohun tí wọ́n gbọ́dọ̀ ṣe.

Èmi fẹ́ràn oṣù tí a bi mí nínú ọdún torí pé ó jẹ́ oṣù tí mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi àti pé ó jẹ́ oṣù tí mo máa ń lo ara mi, tí mo máa ń wo ayé mi pé kí ni mo ti ṣe lọ́tùn àti lósì tàbí kí ni nǹkan tí mo ti fẹ́ ṣe dáradára sí. Ó sì jẹ́ oṣù tí mo máa ń fisílẹ̀ láti ṣe àwọn nǹkan tí mo ní ìró pé Ọlọ́run fẹ́ kí n ṣe bákan náà.

Fún èmi, data tí mo máa ń lò lóṣooṣù, ó jẹ́ èyí tó jẹ́, tó, tí ó, tó jẹ́ àìlópin, àìlópin. Eeuh, èmi sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ́ nítorí pé kò sí nǹkan tó dára tí èèyàn bá ń lò data kó wá tán. Ká ṣe ẹ máa ṣe kàbìtìkàbìtì láti, ọ́, kàbàkàbà láti, láti jẹ́ pé kí èèyàn lọ ra ẹ̀mí. Nítorí náà data tí mo máa ń lò ó jẹ́ èyí tó, tí ò ló, tí ó kò lópín.

Irọ́ o, èmi o kí n lo èrò ìdákẹ́jẹ́ nítorí pé tí èèyàn bá ní tó bá mọ ra e dáradára, ó máa mọ̀ pé tí àwọn èrò bá jẹyọ ní ọkàn rẹ̀, ó nílò láti wò dáradára kó mọ èyí tó máa ṣà, kó mọ èyí tí kò fẹ́ àti wipé kó mọ èyí tí ó jẹ́ pé èèyàn ní láti tẹ́tí gbọ́ láti mú un ṣẹ.

Mo fẹ́ràn gbogbo ènìyàn tí Ọlọ́run dá, pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí mi, mo fẹ́ràn wọ́n dáradára nítorí pé Ọlọ́run jẹ́ kí n wà láyé wọn fún ìdí kan pàtàkì tàbí òmíràn. Nítorí náà gbogbo èèyàn tó lọ́dà, mo fẹ́ràn rẹ̀, pàápàá jùlọ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí mi tàbí alábàgbé mi.

Èmi fẹ́ràn láti máa gbọ́ orin tó bá ń fi ìyìn àti ògo fún Ọlọ́run jùlọ. Nítorí pé ó jẹ́ àwọn ọ̀nà tí mo lè fi fi ìdùnnú mi àti dí pé lọ́wọ Ọlọ́run pé, à, dúró pé lọ́wọ Ọlọ́run fún nǹkan tí ó ṣe fún mi ò, àti èyí tó máa ṣe, àti èyí tó ń ṣe, àti èyí tí ó tíì ṣe náà. Irú àwọn orin, orin tó ń fi ògo fún Ọlọ́run, ó jẹ́ àwọn orin tí mo fẹ́ràn jùlọ.

Èmi fẹ́ràn tó jẹ́ pé tí ẹ̀yin bá ń lọ sí oko kó mú àdá lọ́wọ́ nítorí nígbà míràn tí èèyàn bá ń lọ sí oko oo leri àwọn ìdènà tàbí nǹkan lójú ọ̀nà ẹ̀yàn lè lo àdá láti ṣàn, láti, láti rí i dájú wípé kò sí idèèná ni tí èyàn bá ṣe ń rìn tàbí láti tọpinpin ibi tí èyàn bá ń lọ nínú igbó tàbí ní oko. Àdá ó ṣe pàtàkì ní pé kí èyàn mú dání.

Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kan tàbí èèmejì mo ti ṣìnà. Ìdí tí mo dẹ̀ fi ṣìnà ni pé n kò béèrè ọ̀nà torí pé ẹni tó bá ń béèrè ọ̀nà kò ń ṣìnà. Nígbà náà ló wá jẹ́ pé ó dùn mí gidi gan-an ní pé ó yẹ kí n ti béèrè ọ̀nà kí n tó dé ibi tí mò ń lọ. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé mo kọjá ibi tí mò ń lọ, kí n tó rí i pé à íbi yìí ó yàtọ̀ sí ibi tí mò ń lọ.

Àìlóòótọ́, ó jẹ́ ǹkan tí ó burú já, nítorínà èmi ò kí ń di ọ̀dọ̀ ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú oko. Nítorí pé tí èèyàn bá lòótọ́, a lè jẹ́ kí èèyàn rí àwọn alábárá tó máa ní ìgbàgbọ́ nínú èèyàn láti ra ọjà èèyàn ní gbogbo ìgbà láì ròó tì. Nítorí pé wọ́n mọ̀ pé ẹni yìí, ó jẹ́ olóòótọ́ èèyàn kò sì, kò tẹ́ni ṣe màgùnmágù láti yàn wọ́n jẹ.

Mo ní kọ̀npútà alágbèéká tó sì ń ṣiṣẹ́ dáradára tí èèyàn lè lò nígbàkúùgbà pẹ̀lú data àìlòpin. Kọ̀npútà alágbèéká yìí, ó jẹ́ èyí tó wọ́n gidi gan, nítorí pé kò ń ṣe owó kékeré, ò ní a fi rà.

Bẹ́ẹ̀ni mo ma ń sùn ní ọ̀sán dáradára. Pàápàá jùlọ tí mo bá rí wípé mo fẹ́, mo ti jí, tó jẹ́ pe ó ti pẹ́ bí i wákàtí méjìlá tó fẹ́ máa rẹ́ mi, mo máa sùn láti jẹ́ pé kí ń ba lè ni okùn si. Èyí jẹ́ àkókò tí mo á ń rẹ jú ní gbogbo ìgbà.

Ní oṣù tó lọ, mo sì rí dókítà ní ẹ̀ẹ̀kan nígbà tí mo ní ibà ní ìgbà náà. Èmi ò fẹ́ràn láti máa rí dókítà ní gbogbo ìgbà, pàápàá jùlọ. Lágbára Ọlọ́run, mi ò kín se aisan. Nítorí náà, oṣù tó lọ nìkan ni mo rí dókítà. Wọ́n sì fún mi lóògùn, wọ́n ò fún mi lábẹ́rẹ́ o, wọ́n fún mi lóògùn láti jẹ́ pé kí n lo kí ara mi ba lẹ̀ ya gágá.

Tí mbá dúró de nǹkan, mo máa ń rí i dájú pé mò ń ṣe àwọn nǹkan mìíràn tó lè jẹ́ kí n má gbọ́kàn lé nǹkan náà pé kí n wá máa bẹ̀rù bóyá nǹkan náà á wá tàbí kò ní wá. Bí àpẹrẹ, bóyá mò ń dúró de kí èèyàn gbé nǹkan kan wá fún mi, mo lè máa ṣe àwọn nǹkan mìíràn tí o je pé á mú ọkàn mi kúrò níbẹ̀ tó sì jẹ́ pé tí ẹni náà bá gbé nǹkan náà dé, màá ti mọ̀ pé mo ti ṣe nǹkan mìíràn tí o jẹ́ pé kò yẹ pé mo wá gbéra, mo wá dúró, mo wá n roo pe á. Ẹ̀ní yi feẹ́ dé, ó feẹ́ dé, ó feẹ́ dé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára kí ara mi kó bá le jọlọ. Àti pé tí èèyàn o bá fi ìpara sí ara, ó máa jẹ́ kí kòkòrò kó wà ní ara ènìyàn, èyí tí kò dára. Kí ara èèyàn bá lè jọlọ, kí àwọn èèyàn bá lè rí àwọ̀ ní péyàn n tún ara rẹ̀ ṣe, èèyàn gbọ́dọ̀ lo ìpara láti jẹ́ kí ara èèyàn rí kó mọ́ tónítóní àti kó má jọlọ.

Ẹ̀ẹ̀mẹta tàbí bí i ẹ́ẹ̀mẹrin ni mo máa ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Ìpàdé yiì kéderè ọ́ já sí oríṣìíríṣìí ìpàdé láti ìjọ dé iṣẹ́ tàbí ohun kan mìíràn tí mò ń ṣe ní ọwọ́. Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ìpàdé, ní pé ká máa lọ fún ìpàdé ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe nípa rẹ̀.

Ní àkókò tí a wà yìí mi ò fẹ́ràn láti máa wo ètò lórí tẹlifísàn nítorí pé mo ní àwọn nǹkan púpọ̀ tí mò ń ṣe ní àkókò yìí. Lẹ́ẹ̀kookan, mo máa ń wò ń pé kí n wò láti jẹ́ pé kí nǹkan-- iṣẹ́ tí mò ń ṣe tó bá ṣú mi tàbí kí n rí i pé mo ní àǹfààní láti wò láti jókòó, mo máa ń ṣe elẹ́ẹ̀yì. Ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí àyè nísinsìnyí láti jẹ́ pé kí n wo tẹlifísàn.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù nítorí pé ní àkókò tí òtútù bá pọ̀ gidi gan, aṣọ yìí ni mo màá ń wọ̀ láti jẹ́ pé kí i máa gbọ̀n, kẹ́nu mi àti ètè mi kó ma maa pàdé ara wọn. Àsìkò òtútù ojẹ́ àkókò tí èèyàn gbọ́dọ̀ tọ́jú ara rẹ̀ dáradára kí èèyàn má ní kàtà àti ikọ́.

Nísìnsìnyí tàbí lákòókò yìí mi ò ní oko, èyí sì jẹ́ ohun tí kò dára nítorí pé àgbẹ̀ ní ayé òde òni tá wà wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé àwọn lọ́ ń gbádùn torí tí wọ́n bá, ǹkan tí wọ́n bá gbìn tan sì kà ó jẹ́ ǹkan tó jẹ́ tó nií owó lé lórí toje pe teẹyan bá ní- ile àkókò tá wà yìí ǹkan jíjẹ, ǹkan mímú wọ́n ti gbówó lórí tí èèyàn bá lè máa gbin ǹkan ó jẹ́ ǹkan tí ó máa ràn yàn lọ́wọ́ láti máa ná owó púpọ̀ ní ayé òde òni.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí pé ní agbègbè tí mo ti e wà yìí, ti eyan o bá tẹ̀lé òfin ìyára ọkọ̀, ó rí pé o máa san fine fún ìjọba nítorí pé wọ́n ní àwọn ọ̀nà tó fi máa mọ̀ pé, à ẹni yìí ó yára ju iná ojú popọ̀ ọ̀nà èyí tí òun ṣe nǹkan tí ó dá. Nítorí náà tí n bá tí ń wa ọkọ̀, mo máa ń rí dájú pé mo wo àwọn iná yìí láti jẹ́ pé kí n ba lè kọjá.

Bẹ́ẹ̀ni mo nílò àwọn, mo ní àwọn èrò ọlọgbọ́n ní ilé mi. Ó jẹ́ ǹkan tí ó dára gidi gan nítorí àkókò tí a wà yìí tí èyàn ò bá ní má lè ọgbọ́n láti mọ̀ ní gbogbo ìgbà kò ṣe ǹkan tí ó dára. Ọgbọ́n tí èyàn bá ní léènì ó lè kó ènìyàn nínú ewu ní ọ̀la.

Mo sì lọ sí ilé oúnjẹ ní oṣù tó lọ nígbà tí ìkan nínú àwọn ọmọ mi tí wọ́n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. A lọ síbẹ̀ láti jẹ́ pé kí a bá lè ra nǹkan fún ọmọ náà. Ó jẹ́ àkókò tó èmi máa ń wúwo ni pé ẹbí gbọ́dọ̀ jáde láti gbádùn ara wọn. Èyí tó sì ṣe pàtàkì láti jẹ́ pé kí tó máa mú ìfẹ́ gbòòrò nínú ìdílé.

Ẹ̀rọ ayárabíàṣá tuntun o jẹ́ nǹkan tí ó wọ́n gidi gan-an. Nítorí náà kò n ṣe ǹkan tí èèyàn lè sọ pé óun fẹ́ máa rà ní gbogbo ìgbà. Pápa jùlọ èyí tí mo ní, tí mo ń rò pé nígbà mí ran gan-an èèyàn lè lowó pé à, mo fẹ́ rà ẹ̀rọ ayárabíàṣá yi o. Kọ́ jẹ pé èèyàn tun wá ní ǹkan mìíràn tó fẹ́ fi owó o ṣe. Nítorí náà kò n ṣe ǹkan tí èèyàn lè sọ pé óun fẹ́ ṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tèyàn bá ń lo ẹ̀rọ ayárabíàṣá kan, tá ba rí pé ó ti fẹ́ máa gbó, nígbà náà ẹ̀hẹ̀ẹ̀n èèyàn lè wá sọ pé à, mo gbọdọ̀ rà imí ní kíákíá èyí tí ó sì dára.

Èmi gẹ́gẹ́ bí ọkùnrin, mio kí ń lọ sí ọjà, ṣùgbọ́n ó nígbà kan rí tó jẹ́ pé mo máa ń lọ sí ọjà dáradára. Ṣùgbọ́n nísinsìnyí nígbà tí mo ti fẹ́ ìyàwó, mo, èmi kọ́ ni mo máa ń lọ sí ọjà, ṣùgbọ́n mo máa ń wa ìyàwó mi lọ sí ọjà láti ra àwọn nǹkan èlò tí a ní lò ní ilé.

Mo máa ri dájú pé kí n mọ àwọn ohun kan nípa oníbàárà yìí, kí n mọ nǹkan ti ẹni náà fẹ́, kí n mọ iye tí o fẹ́ nǹkan tì yìí, kí n mọ àwọn nǹkan tó jẹ́ pé ẹni náà fẹ́ràn, àti wí pé kí n mọ irú èèyàn tí oníbàárà yìí jẹ́ àti ibi tí oníbàárà yìí ti n bọ̀. Màá sì ṣe dájú wipé mò gba oníbàárà yìí ní àkókò, àti wí pé màá ri dájú pé mo ta nǹkan tí mo fẹ́ ta fún onítoun ní iye tó jẹ́ pé ẹni náà kò ní sope óun o ní bá mi ra nǹkan.

Èmi fẹ́ràn àwọn ẹlẹ́rìndòdò, mi o n se èèyàn tó máa ń mu ọtí tàbí tó máa ń mu pàrágà torí pé mo jẹ́ onígbàgbọ́. Kò sì jẹ́ nǹkan tó jẹ́ ohun tó dára, ó jẹ́ nǹkan tó ti jẹ́-- kí èèyàn mu ọtí kó mu àmútípara, kò n se nǹkan tó dara. Mo so-- nítorí náà mo fẹ́ràn ẹlẹ́rìndòdò àti mọ-malt.

Mo máa ń fọwọ́ ní gbogbo ìgbà tí mo bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tàbí tí mo bá ṣe tí mo bá fọ ṣọ tàbí tí ìgbà kí ìgbà tí mo bá ṣàtì ṣe nǹkan kan ni mo máa ń fọwọ́ kí ọwọ́ mi má baà lè dọ̀tí. Nítorí tí́ tí èèyàn o bá fọwọ́ kí eeyàn ma le kọ àìsàn nípa àìfọwọ́ àti wípé ìlera ó jẹ́ ǹkan tí kí èèyàn gbọ́dọ̀ mú ní òkùnkùndùn.

Ìgbádùn mi gẹ́gẹ́ bí èèyàn wí pé mo máa ń gbádùn kí n jẹun, kí n sùn, kí n sì ṣeré nígbà tí bá láǹfààní láti ṣe èlé yìí. Ìgbádùn ó pó oríṣiríṣi ní gbogbo ọ̀nà, ó dì, ó dálé lórí ìgbà tí mo bá ráyè láti sọ pé àá jẹ ǹjẹ́ gbádùn tàbí kí n ṣe nǹkan tí ò mú mi gbádùn. Nítorí náà, àwọn nǹkan ọ̀pọ̀ yanturu mo máa ń ṣe láti jẹ́ pé kí n gbádùn nígbà mìíràn.

Agogo mẹ́jọ àárọ̀ kùtùkùtù òní ọ́fíìsì máa ṣí, èyí sì túmọ̀ sí wípé gbogbo òṣìṣẹ́ kò ní fi ṣe irú ẹni tí ẹni náà gbọ́dọ̀ jẹ́. Ó gbọ́dọ̀ dé ọ́fíìsì kí àkókò yìí tó tó. Ẹni tí ò bá dé ọ́fíìsì ní àkókò yìí, ó máa jẹ́ èèyàn tó jẹ́ pé àwọn ará ibi iṣẹ́ tàbí ọ̀gá máa mọ̀ wípé, ah ẹni yìí kò ní iṣẹ́ ṣe, ó jẹ́ ọ̀lẹ ó sì ń ṣe ìmẹ́lẹ́

Mi kì í wo ǹkan kan tí n bá lọ sùn. Ohun tí mo máa ń ṣe tí n bá lọ sùn, òhun ni pé mo máa gbàdúrà. Tí n bá ti gbàdúrà pẹ̀lú àwọn ẹbí mi, gbogbo wa á o gun ibùsùn, a ó sì sùn. A lè máa bá ara wa jomi torí ọ̀rọ̀ nígbà kí a tó ṣe elé, kí a tó mọ̀, a ó ti sùn a ti sùn lọ.

Ọjà tuntun ma ń jáde ní ìbẹ̀rẹ̀ ọdún. Ó sì jẹ ìgbà tí ó jẹ́ pé gbogbo ènìyàn ní ilé iṣẹ́ wọn ṣetán láti gba ọjà yìí àti pé láti kóo lọ síbi tí àwọn oníbàárà wọn ó sì ra. Èyí jẹ́ ìgbà tí àwọn èyàn máa ń fojú sí, nítorí pé eléyì, ó máa ń fúnni l'ánfàní láti jẹ́ kí èyàn rí owó. Kó sì lè ta ọjà dáradára.

Mo fẹ́ kọ́ èdè Faransé, èdè àwọn ará ìlú French tí wọ́n máa ń sọ. Ó jẹ́ èdè tí mo fẹ́ràn jù lọ àti pé mo tún wùn ní àkókò pé kí ń kọ́ Mandarin. Èyí jẹ́ èdè tí àwọn ará ìlú China tó máa ń sọ sí ara wọn. Àwọn èdè wọ̀nyí òun ni èdè tí mo fẹ́ kọ́

O fẹ́ tó wákàtí mẹ́wàá sí méjìlá tí mo fi máa ń wo ojúbòjú. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun kan tí mo máa ń ṣe, ó jẹ́ àwọn nǹkan tí ẹ pé mo gbọdọ̀ wo ojúbòjú láti ṣe. Nípa ti ẹ̀rọ kọ̀m̀pútà alágbèéká tàbí wíwo àwòrán tàbí tìtẹ fífoònu, ó jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà.

Èmi ò mọ àmì ìràwọ̀ mi nítorí pé mi ò nígbàgbọ́ wípé, èmi ò nígbàgbọ́ nínú ìràwọ̀ ní pé ká máa wo ìràwọ̀. Àwọn kan, àwọn tó nígbàgbọ́ nínú ilé ni awòràwọ̀. Mi ò nígbàgbọ́, mo nígbàgbọ́ nínú Ọlọ́run, mi ò nígbàgbọ́ nínú kí ẹ̀yàn máa wòràwọ̀ èèyàn nítorí pé àti ṣẹ̀ dá, àti ṣe rere nínú ayé kò ṣẹ̀ eyin ẹni tó dá ni. Ẹni tó dá mi, òun ni màá béèrè ọjọ́ iwájú mi àti ayé mi lọ́wẹ̀, kò ní ṣe ìràwọ̀ mi.

Kí n tó lọ sùn, mo máa kọ́kọ́ jẹun. Tí n bá jẹun dáradára tán, mo máa wá wo bóyá mo lè wo eré ìtàgé. Tí n bá wo eré ìtàgé tó sì tẹ́ mi lọ́rùn bíi àkókò kan tàbí méjì, mo lè wá sọ pé kí n gbàdúrà láti jẹ́ pé kí n bá lè sùn.

Ah! Mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn àgbálùmọ́, mo fẹ́ràn máńgòrò, mo sì fẹ́ràn àgbọn. Àwọn èso wọ̀nyí wọ́n jẹ́ àwọn èso tí mo fẹ́ràn gidi gan ni. Àti pé ó jẹ́ àwọn èso tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá dáradára.

Mo máa ń jí ní, mo máa ń jí ní agogo mẹ́fà àárọ̀ kùtùkùtù. Èyí máa le fún mi ní àǹfààní láti gbàdúrà, láti múra, láti ro àwọn nǹkan tí mo fẹ́ ṣe. È sí jẹ́ àkókò tó yẹ pé mo máa kọ́kọ́ ro àwọn ọ̀rọ̀ nípa ayé mi kí n ba lè mọ ohun tí ó tọ́ àtọ̀ ohun tó dára ní pé kí n ṣe.

Mo máa ń rí i dájú wípé àwọn ohun tí a nílò nílé tí a bá jáde, a máa ṣètò láti jẹ́ pé kí á rà á ní ọjà tàbí ní àwọn sọ́ọ̀bù tó súnmọ́ agbègbè ibi tí mò ń gbé. Èyí fún mi ní àǹfààní pé gbogbo nǹkan tí a nílò, ó máa ń wà ní ọ̀pọ̀ yanturu láìsí àìní kankan.

Bí i ṣe ń dàgbà sí àti bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí àkókò ń gun orí àkókò, mò ń ṣe ọ̀mù lákàkà láti jẹ́ pé tí n bá ti dé ọmọ ọdún ogójì, mo máa dúró láti jẹ́ pé kí n má ṣe iṣẹ́ kankan. Èyí fún mi ní àǹfààní láti jẹ́ pé kí n máa tọ́jú owó tí n ó lò láti fi ṣe àwọn ohun mìíràn àti wípé kò sí bí ènìyàn se fi ṣiṣẹ́ tó. Iṣẹ́ àkókò kan máa wà tí ó jẹ́ pé èèyàn ó máa ní láti dúró wípé kó máa ṣe ǹkan kan mọ́

Ẹbí mi àṣà tí a máa ń ṣe ó pé oríṣi bí i mẹ́ta sí márùn-ún. Ìkan ni pé ní àárọ̀ kùtùkùtù a máa ń gbàdúrà papọ̀. Élékèjì ni pé a máa ń jẹun papọ̀. Élékẹta, mo máa, a máa ń rí i pé gbogbo wa a wọ aṣọ kan náà nígbà tí a bá ní àǹfààní láti ṣe ẹlẹ́yìí. Élékàrùn àbí ìkẹrin sì ni a máa ń rí i pé tí a bá ń jáde gbogbo wa la máa ń jáde papọ̀ láti lọ sí ilé oúnjẹ tàbí ṣe àjọyọ̀ papọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń na ara mi, tí bóyá tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí tàbí tí mo bá rí pé ibìkan ń dùn mí, mo máa na dáradára kí ibẹ̀ má ba lè dùn mí mọ́. Ní ná ara èèyàn ó jẹ́ nǹkan tí ó dára kí èèyàn máa ṣe, kí ara má màa lè sunkì, àti pé àgò ara tí èèyàn bá nà ní gbogbo ìgbà. Ó lè wá di àìsàn sí ẹni náà lára.

Mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Nítorí pé ó ti è jẹ́ pé àkókò kan wà tí mo gbìyànjú láti jẹ́ pé kí mọ̀ bóyá mo máa ní bẹ̀rù ní pé kí n má lọ ṣubú àti pé kí má farapa. Ohun tó bà mí lẹ́rù jù nípa gígun kẹ̀kẹ́ ni elé. Ṣùgbọ́n tí n bá rí níìsín, bóyá mo lè gbìyànjú láti jẹ́ pé kí n ṣe eléyìí. Nítorí pé kò sí ǹkan tí a lè bẹ̀rù láyé yìí mọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa fáìlì mi mọ́ nítorí tí n bá pa fáìlì mi mọ́, mo fẹ́ kí àwọn dọ́kúmẹ́ǹtì mi àti ìwé mi kó bàjẹ́ níyẹn. Àti wípé àwọn dọ́kúmẹ́ǹtì mi, wọ́n jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa tọ́jú nítorí tí a bá nílò rẹ̀ lọ́la, a ni máa wá kámi kámi tàbí ká máa wá nǹkan níbi tí ó sọnù.

Áàpù tí mo máa ń lò jù wọ́n pọ̀ gidi gan. Mo máa ń lò wọ́n láti ṣe àwọn oríṣiríṣi nǹkan tí mo nílò láti ṣe. Bíí Gmail láti máa wo ẹ̀rọ ìtẹ̀ránsẹ́, bíí WhatsApp láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀, bíí Twitter láti máa rí nǹkan tí àwọn ènìyàn ń sọ, bíí Facebook láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Wọ́n pọ̀ jaburata tí mò lé ka gbogbo ẹ̀tàn.